Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Mo má ń ṣèwádìí wọn dáadáa. Mo má ń fẹ́ mọ gbogbo nǹkan tó wà nípa wọn bí wọ́n ṣe rí níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀, irú èèyàn tó jẹ́, ìwà tó wà lọ́wọ́ wọn, àwọn ohun tó ti ṣe sẹ́yìn, àwọn iṣẹ́ tó ti ṣe sẹ́yìn. Kódà mo má ń ṣe ìwádìí àti àyẹ̀wò fininfíni fún àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́. Mo máa ń fi wọ́n pamọ́ sórí cloude, mo sì tún máa ń fi wọ́n pamọ́ sórí external storage. Mo tún máa ń kó wọn pamọ́ sí fóldà kan nínú orí ẹ̀rọ-ìbánisọ̀rọ̀ mi. Ṣùgbọ́n orí ti cloude yẹn ni ọkàn mi balẹ̀ sí jù torí wípé tí ń kò bá ní fóònù tí mò ń lò tẹ́lẹ̀ mọ, mo sì lè rí àwọn fáìlì mi gbà padà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé lẹ́ẹ̀kọ̀kan. Bóyá ọjọ́ tí ń bá rí wípé iṣẹ́ tí mo fẹ́ ṣe ò pọ̀ tí mo sì rí pé nǹkan tí mo lè ṣe látile ni, mo máa ń tọrọ ààyè ní ibi iṣẹ́ wípé kán jẹ kí n ṣiṣẹ́ láti lé tàbí ọjọ́ tí ń bá rí wípé ara mi ò fẹ́ yá díẹ̀, màá tọrọ ààyè pé kí n ṣiṣẹ́ láti lé.

Ó ti pẹ́ gan tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ o. Mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn láti máa lọ ra oúnjẹ ní ilé oúnjẹ. Mo máa ń dáná fúnra mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tàbí kí n pe arábìnrin mi kó wá dáná fún mi kí n jẹ. Mi kì í sábà lọ sí ilé oúnjẹ o. Èyí ló fàá tó fi jẹ́ wípé ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gba owó àwọn ènìyàn. Mo máa ń gba àwọn míì ní káàṣì, àwọn mí sì wà tó jẹ́ wípé transfer ni mo fi máa ń gba. Mo sì máa ń gba àwọn mí pẹ̀lú POS. Èyí tó bá ti wọ̀lúkálùùkù ni mo máa ń fún wọn ní àǹfààní àti iṣẹ́. Báyìí ni mo ṣe máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn wíwo àwọn àwòrán. Bàbá mi ló jẹ́ kí n fẹ́ràn wíwo àwòrán torí mo rántí wípé nígbà èwe mi, o máa ń kó èmi àti àwọn ẹ̀gbọ́n mi jókòó síta ní alẹ́, táa ó sì máa wo àwọn ìràwọ̀, yóò sì máa sọ orúkọ àwọn ìràwọ̀ náà fún wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan.

Ìgbésewó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó dáa púpọ̀. Gbogbo àwọn tó rí iṣẹ́ náà tán gbéyẹ̀wò náà yìn mí, tẹ́ṣìn fún mi ní orí yìn wípé́, à mo ṣe iṣẹ́ náà dáradára, tẹ́ṣìn n kí mi kú iṣẹ́. Ìgbéyàwó iṣẹ́ náà dára ó sì wù mí fúnra mi gan lórí.

Ìgbádùn mi ni kín ma ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, kín ma wò eré orí ìtàgé tàbí kín ma wò eré bọ́ọ̀lù tàbí kín ma wò fíìmù tàbí kín ma gbọ́ orin, kín sì máa jẹ oríṣiríṣi oúnjẹ aládùn bíi súyà, bíi ẹja odò, bíi pẹpẹ súù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ká máa da àpá ará kínu a sì máa dùn.

Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi o, àràárọ̀ kì í tó jáde kí n tó lọ sí ibi iṣẹ́ ni mo máa ń fọ ọkọ̀ mi. Torí mi fẹ́ kí ọkọ̀ mi dọ̀tí rarára, mi sì fẹ́ kí n máa gbé ọkọ̀ tó ti dọ̀tí jáde. Torí náà, èyí ló fà á tí mo fi máa ń fọ ọkọ̀ mi lójoojúmọ́, èmi mo sì máa ń fọ fúnra mi láàárọ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù torí wípé ó maa ń rọrùn láti ṣe, kìí sì ná mi ní owó mọ́tò láti lọ síbi ìpàdé àbí àkókò tí yóò gbà mí láti wọ mọ́tò lọ sí ibi tí mo ti fẹ́ pàdé kó sì. Inú ilé mi ni mo ti le ṣe ìpàdé àbí ibikíbí tí ń bá wà ní rọrùn.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ọdún kérésì. Ọdún kérésì ni ọdún tó tóbi jù ní gbogbo àgbáyé. Gbogbo ènìyàn ló sì mọ̀ nípa ọdún kérésì. Even àwọn tí ì ṣe ẹlẹ́sìn krìstẹ́nì tí wọn gbàgbọ́ nínú Jésù, kò ṣi ẹni tí ò mọ̀ bí ọdún kérésì ṣe tóbi tó. Àkókò rẹ̀ ni mo sì fẹ́ràn jù.

Oṣu December ni mo fẹ́ràn jù nínú ọdún. Oṣu December ni mo fẹ́ràn jù torí pé inú rẹ̀ ni ọdún Kérésì wà. Àkókò, oṣu yìí ló sì máa ń dùn jù torí pé oṣu tó parí ọdún ni, inú gbogbo ènìyàn sì máa ń dùn àti fẹ́ rí ọdún tuntun.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè gan-an ni. Kódà gbogbo ìgbà tí n bá ráyè lo ẹ̀rọ yìí ni mo máa ń lò. Erọ ìgbésókè dára púpọ̀ láti máa lò torí wípé ó máa ń ṣe ìrànwọ́ fún ọ̀rọ̀ sísọ pẹ̀lú ẹni tí kò sí ní ilẹ̀ yìí, ẹni tí ó wà ní òkè òkun. Torí náà ni mo ṣe fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè.

Àwọn ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé mo máa ń múra ṣiṣẹ́ gan-an ju gbogbo wọn lọ, mo máa ń tètè débí iṣẹ́, mo sì máa ń pẹ́ kúrò. Mo máa ń ṣiṣẹ́ mi déédé, mo sì máa ń yẹ iṣẹ́ mi wò fínnífínní kí ń má ba ṣe àṣìṣe. Mo sì máa ń ṣe òótọ́ ní gbogbo nǹkan tí m bá ṣe níbi iṣẹ́.

Ìbọṣẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni ìbọṣẹ̀ sneaker. Mo fẹ́ràn ìbọṣẹ̀ sneaker torí wípé ó máa ń wuyì lẹ́sẹ̀ mi ó sì máa ń lẹ́wà. Oríṣiríṣi ìbọṣẹ̀ sneaker ni mo ní. Mo ní sneaker Adidas, mo ní ti Nike, mo ní Skechers, mo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi.

Mo máa ń ṣètò àwọn ímeèlì mi pẹ̀lú sùúrù àti ọ̀nà tó dájú. Mo máa ń tètè ka gbogbo ímeèlì mi kó má ba à sí pé ikankan wà tí mi i ka. Mo sì máa ń yọ àwọn ímeèlì tí ó bá wúlù, mo máa ń yọ wọ́n kúrò. Ó máa jẹ́ wípé àwọn ímeèlì tó ṣe pàtàkì gan ló máa ku nínú box mi.

Ó ti tó bi oṣù mẹ́rin sẹ́yìn báyìí tí mo kẹ́yìn rìnrìn àjò lọ fún iṣẹ́ ọ̀. Ìgbà náà ni a lọ láti ìlú Osogbo tí ibi iṣẹ́ mi wà. A lọ sí ìlú Ibadan láti lọ polówó ilé iṣẹ́ wa láti fi iṣẹ́ wa han àwọn ará Ibadan kí àwọn náà lè wá darapọ̀ mọ́ wa àti máa bá wa ṣòwò.

Ètò mi fún ìparí ọ̀ṣẹ̀ ni láti lo ìparí ọ̀ṣẹ̀ yìí pẹ̀lú arábìnrin mi àti àwọn ọ̀rẹ́ mi. Èmi àti àwọn arábìnrin mi yóò kọ́kọ́ jáde. A ó lọ sí ilé oúnjẹ, a ó jẹ oúnjẹ ìgbàlà dún, a ó lọ sinimá, a ó wo fíìmù tó dùn, a ó sì bára wa ṣeré. Lẹ́yìn náà, màá wá tẹ̀lẹ́ àwọn ọ̀rẹ́ mi lọ ilé bọ́ọ̀lù lọ wo bọ́ọ̀lù, táa sì tún muti, táa sì máa ṣe fàájì.

Mo máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ pẹ̀lú sùúrù àti ọkọ̀ Akin. Mo máa ń wo àwọn ìṣòro, yi tó bá jẹ́ ìṣòro tí mo lè wá àtúnṣe sí fúnra mi ni màá ṣe, èyí tó bá sì ní kí n bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ọ̀gá mi àti àwọn alábàáṣiṣẹ́ mi, màá bèèrè.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó máa ń jí ní kùtùkùtù. Mo fẹ́ràn láti máa jí ní kùtùkùtù púpọ̀ torí wípé òwúrọ̀ lọ́jọ́, òwúrọ̀ lò si yẹ kí ènìyàn múra ṣíṣe. Aago mẹ́fà ọpẹ́ tán ni màá ti jí. Aago mẹ́fà yìí ni mo ṣètò aago ìjì mi sí, ó sì máa ń jí mi lágo mẹ́fà òwúrọ̀ lójoojúmọ́

Mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ọ̀yàyà àti ìdùnnú torí pé mo mọ̀ pé díẹ̀ ló kù tí iṣẹ́ yóò fi tán. Inú mi sì máa ń dùn láti rí òpin iṣẹ́ tí ó sì mú à lọ sílé láti lọ lo àkókò pẹ̀lú àwọn ẹbí àti ará mi. Èyí ló máa ń jẹ́ kí ìyàrí púpọ̀ wà fún mi ní àsìkò ìparí iṣẹ́.

Mi ì fẹ́ kí fóònù mi máa gbóná o torí pé kò dá kí fóònù máa gbóná. Ṣùgbọ́n ó máa ń gbóná mọ́ mi lọ́wọ́ lekọ̀ọ̀kan pẹ̀lú gbogbo àníyàn mi. Ṣùgbọ́n n kò lè sọ pé ìyè ìgbà báyìí pàtó ni fóònù mi máa ń gbóná o. Ṣùgbọ́n mi ì fẹ́ kó gbóná ju ẹ́ẹ̀mèjì lọ lójúmọ́.

N kò lè sọ iye wákàtí tí mo fi máa ń wo ojú ìbòjú lójoojúmọ́, torí n kì í kíyèsi iye wákàtí. Nígbà tó bá wù mí ni mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́. Ṣùgbọ́n tan bá ní kí n ti e sọ iye kan, mo lè sọ wípé bóyá bí i wákàtí kan àbí ti díẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú torí wípé mo fẹ́ máa wo ohun tó ń wà nínú òfurufú. Mo fẹ́ràn láti máa wo inú òfurufú yi kí n máa rí àwọn ọkọ̀ òfurufú mìí na tó ń fò lẹ́gbẹ̀ẹ́ wa àti gbogbo nǹkan tó wà lókè ló ń wù mí láti máa yọjú wò ó ní inú fèrèsé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí wípé Yorùbá bọ̀ wọ́n ní "A bèèrè ọ̀nà kì í ṣìnà". Èyí ló fàá tó jẹ́ wípé tí máa ti ń lọ ibikíbi tí ń kò lọ rí, tí ń kò sì mọ̀ iná bẹ̀ dáadáa, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí ń má ba à sọnù, kí ń sì má ba à kọjá ibi tí mò ń lọ.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ bí a ṣe ń wa ọkọ̀. Mo fẹ́ di ògbóǹtarigì awakọ̀, mo sì fẹ́ gba driver's license mi sọ́wọ́. Torí náà èyí ló mú mi tí mo ti lọ forúkọ sílẹ̀ ní ilé ìwé akọ́ní bí a tí wakọ̀ torí mo fẹ́ di ògbóǹtarigì awakọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá, kódà kí í ṣe ilé ìdárayá ayọ̀-kasọṣọ. Ilé ìdárayá oríṣi mẹ́ta ni mo ní ìforúkọ̀sílẹ̀. Mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá àwo fíìmù, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá agbábọ́ọ̀lù Manchester United, mo sì tún ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá ẹgbẹ́ ìṣọ̀kan.

Bẹ́ẹ̀ni, ojú mi dára gidi gan ni, kódà ó ń rína dáadáa ó sì mọ́lẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ mi àbí àwọn tí kò tó mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tó mi lọ́jọ́ orí gán ni ojú wọn ò dá tó tèmi tó jẹ́ wípé ìgò náà ń lò tí wọn kò lè rí nǹkan tí èmi rí tàbí kí wọ́n ka nǹkan tí èmi ń ka. Ṣùgbọ́n ojú tèmi ó ń rína bí ojú àṣà.

Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso ápù. Mo fẹ́ràn jíjẹ èso ápù lọ́pọ̀lọpọ̀ torí wípé èso ápù yìí jẹ́ èso tí ó sara lóore, tó sì dùn lẹ́nu àti jẹ, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tí ó da àwọn fáítámì tó wúlò fún ara nínú. Èyí ló fa tí mo fi fẹ́ràn jíjẹ èso ápù yìí lọ́pọ̀lọpọ̀.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ Friday. Mo fẹ́ràn ọjọ́ Friday púpọ̀ púpọ̀ torí pé ọjọ́ yìí ni iṣẹ́ kì í pọ̀, a sì máa ń tètè kúrò ní iṣẹ́ ní ọjọ́ Friday torí àwọn Mùsùlùmí tán fe lo máa ń gbàdúrà lọ́jọ́ Friday àti wí pé Friday ni òpin ọ̀sẹ̀. Èyí ló fàá tí mo fi fẹ́ran ọjọ́ Friday jùlọ

Mo máa ń ṣe ìbáṣepọ̀ òdodo, ìbáṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ ni mo máa ń ṣe pẹ̀lú àwọn alábáṣepọ̀ mi torí wipé ìfọwọ́sowọ́pọ̀ ló lè jẹ́ kí iṣẹ́ gbogbo wa rọrùn. Mo sì máa ń ṣe ìbáṣepọ̀ tí a fi máa ń ran ara wa lọ́wọ́ táa sì máa ń bá ara wa sòótọ́ táa sì máa ń bèerè ara wa dáadáa.

Ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo kẹ́yìn ko nǹkan tuntun ni ibi iṣẹ́. Ohun tó ṣẹlẹ̀ ni wípé Ọ̀gá ilé iṣẹ́ wa ó mú ẹni kan táa lè pè ní specialist wá láti wá kọ́ wa ní ǹkan tuntun tó tún ti ṣẹlẹ̀ tó tún ti jẹyọ níbi iṣẹ́ wa nípa ọ̀nà tí a ń fi Excel àti PowerPoint ṣe àgbéyẹ̀wò data.

Mi ò bínú nígbà tí n bá wà nínú ọkọ̀. Kíni mo fẹ́ bínú sí? Àgàgà tó bá jẹ́ wípé mi ni mò ń wa ọkọ̀. Àh! Mi ò bínú, kódà mi ò ro ǹkan torí pé ẹ̀yin ò gbọdọ̀ bínú wa ọkọ̀, àjẹ́bẹ́ òluware alásídẹ́ńtì. Torí náà, ọkọ̀ tó mọ́ tó sì tinu ó sì balẹ̀ ni mo fi máa ń wa ọkọ̀